Hmm, ọ̀rọ̀ yìí ṣe pàtàkì gidigidi gan. Mo fẹ́ràn bàbá mi, mo fẹ́ràn ìyá mi, mo fẹ́ràn ẹ̀gbọ́n mi obìnrin, mo fẹ́ràn ẹ̀gbọ́n mi ọkùnrin, mo fẹ́ràn ara mi, mo fẹ́ràn Jésù. Àwọn tí mo fẹ́ràn jùlọ ni ìdílé mi. Mo fẹ́ràn ìdílé mi gidigidi gan.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ní eré kí n máa sáré. Áà! Mo nífẹ̀ẹ́ kí n máa sáré gan-an, àti kí n máa fò. Kí n máa fò igi gé tí wọ́n bá gbé síwájú, kí n máa fò kọjá. Mo like iyen náà, òhun ni mo fẹ́ràn jù lọ. Kí n máa sáré àti kí n máa fò. Inú mi máa ń dùn ni tí n bá ti ń sáré. Kí n máa sáré dáadáa, inú mi máa ń dùn gan-an. Mo fẹ́ràn kí n máa sáré àti kí ń tún máa fò. Ó máa ń mára mi yá dáadáa.